A, mi ò ní orúkọ ìnagijẹ o. Àmọ́ mo ní àwọn, àwọn orúkọ àmútọ̀runwá àti orúkọ àbísọ̀, ṣùgbọ́n orúkọ ìnagijẹ mi ò ní, torí mi ò fẹ́ lè rí ẹni tí wọ́n má n sábà pè mí ní àwọn orúkọ tó jẹ́ pé láti àdáyewà tí mo rò ni won fi sọ̀ mí, ṣùgbọ́n mo ní orúkọ àmútọ̀runwá, mo dẹ̀ ní, mo ní orúkọ àbísọ̀, mi ò ní orúkọ ìnagijẹ.

Oun mímu tí mo fẹ́ràn jù ọ́n náà ni ọmu màlúù ẹlẹrìndòdò èyí tí àwọn òyìnbó ti ṣe, wọn ti ṣe kalẹ̀, tí ó má ń wà nínú ike tó dẹ̀ tutù dáadáa, tó tutù gidigan, òhun ni mo fẹ́ràn jù. Yatọ síyẹn, ǹkan mìíràn tí mo fẹ́ràn jù ọ́n náà ni e, ohun mímu látara èso, tí a mú látara èso. Mo fẹ́ràn eyi yẹn náà, àmọ́ ti ohun mímu màlúù ni mo fẹ́ràn jù.

Ìwà ìṣowó mi ó dá ló ri bí ǹkan bá ṣe wà sí fún mi. Ìgbà mìíràn tí mo bá ní owó lọ́wọ́ tí kò dẹ̀ sí ìdí fún mi láti níná, mo máa kó náà mo máa fi tọ́jú sínú àpò ìfowó si. Àmọ́ tí ìdí bá wà fún mi láti ná, à, mo máa fọwọ́ kan mo máa ná ọ̀. Ní ọwọ́ kan ṣa. Ìwà, ìwà ìṣowó mi dá lóore tí mo bá ṣe wà sí tí ǹkan bá ṣe dára sí fún mi àti tí ìní bá wà fún mi láti ná owó, mo máa fọwọ́ kan owó náà mo máa ná.

À, ọ̀nà púpọ̀ ni mo fi máa ń kojú ìdènà ọkọ̀, bí i tí èèyàn bá ń wọ ọkọ̀ kó má mú ọtí, tí èèyàn bá dé ń mu ọtí kó má wọ ọkọ̀, tí èèyàn bá dé ń wọ ọkọ̀ ó tẹ ojú rẹ̀ kalẹ̀ sí ibi tó ń lọ kó má wọ̀ tó wòsì kó má fi, eh, kó má fi, eh, nǹkan tó ń ṣe kó má fi kalẹ̀. Tí èèyàn bá dé ń wa ọkọ̀ náà tó bá ń bá èèyàn rò jọgan ó gbọdọ̀ tún tẹ ojú mọ́ nǹkan tó ń ṣe, kò gbọdọ̀ ní iye méjì nípa nǹkan tó ń ṣe nípa ọkọ̀ tó ń wà lọ́wọ́ kí ìjàmbá ọkọ̀ kó má ba à lè ṣẹlẹ̀. Àwọn nǹkan tí mo fi máa ń kojú ìdènà ọkọ̀ ni.

A, ìbéèrè yìí ó kú lákọ díẹ̀ nì o. Ṣé mo ní irungbọ̀n? Mi ò kí ń ṣe ọkùnrin ọmọbìnrin ni mí. Àmọ́ àwọn irùngbọ̀n tin tin tin bíi kí n ó máa wà lágbo díẹ̀ díẹ̀ ó wà fún mi. Àmọ́ pé kí eyań ní irungbọ̀n kó kún gbogbo agbọ̀n irọ́ mi ni o. Ọmọbìnrin ni mí, kò sí nǹkan tí mo fẹ́ fi irungbọ̀n ṣe. Mi ni.

À tí mo bá fẹ́ ṣe àkópọ̀ fún ìrìnàjò, mo máa, mo ní ibi tí mo máa ń kó àwọn nǹkan tí mo máa nílò fún ìrìn àjò náà kí n má ba à lè gbàgbé. Tí mo bá ti kọ́ tán, tí mo bá ti ń palẹ̀mọ́ láti inú ìrìnàjò náà, màá wo ibi tí ìwé tí mo máa ń kọ́ síti láti wò. Màá yẹ̀e wò bóyá mo ti ṣe gbogbo nǹkan tí ẹ ki ń ṣe, gbogbo ìpalẹ̀mọ́ tí ẹ ki ń palẹ̀mọ́ kí n má baà lè gbàgbé. Ǹkankan màá wá yẹ̀ wò fi ṣe bẹ́ẹ̀.